Àwọn ètò tẹlifísàn, bẹ́ẹ̀ni mo máa ń wo ètò àwọn tẹlifísàn ní ìgbà mìíràn tí ó bá wù mí láti wò. Nítorí pé àwọn ètò náà máa ń, ó máa ń dùn láti le wò dáadáa. Àwọn bí telimóndò, lórí àwọn bí DSTV àbí Startimes.

Oúnjẹ tí wọ́n bá fẹ́ kun ní tééwọ́ nígbà tó yá lẹ́ẹ̀rín àná ni wọ́n ń jẹ tó yọ. Ṣùgbọ́n tó yẹ sépè wí wọ́n jẹ kíké, ó le jẹ́ ẹba, ó le jẹ́ ìrẹsì, ó le jẹ́ pọnpọ́n, ó le jẹ́ ìkẹ́sì, ó le jẹ́ kíléjẹ àárọ̀.

Pípari ẹja ó jẹ́ nǹkan tí wọ́n ń pè ní, ẹ, tí wọ́n ń pè ní pé eeyan àn parí oúnjẹ tó ń jẹ. Mo máa ń kọ́kọ́ jẹ gbogbo oúnjẹ, tó bá yé pé mo ń jẹ àmàlà àti ọbẹ̀ pẹ̀lú ẹja ni, màá ti parí gbogbo ohun tó kù kí n tó jẹ ẹja tán.

Mo máa ń jẹ ẹran dáadáa. Mo máa ń jẹ ẹran, mo fẹ́ràn ẹran. Ẹran jẹ́ nńkan nù àwọn ohun tí mo fi ń gba protein sí ara mi. So mo máa ń jẹ ẹran dáadáa, kò sì írú ẹran tí mi ò lè jẹ, bó jẹ́ ẹran adìẹ, bó jẹ́ ẹran, ẹran lásán, bó jẹ́ ọ̀yà.

Tí mo bá fẹ́ fi ara mi àti ohun tí mo ní láti ṣé, àwọn tí mo máa ń sọ náà ni orúkọ mi. Màá sì sọ àwọn ǹkan tí ó bá níí ṣe pẹ̀lú ibi tí mo ti ń fi ara hàn tó jẹ́ ǹkan tí mo ti ṣe tẹ́lẹ̀.

Kọ́, tó pọ̀ gan, ó wù mí tí gbọ́ gbogbo èdè tó wà ní orílé ayé. Ṣùgbọ́n èdè kan tí màá fẹ́ kọ́ ọ ní èdè Faransé àti èdè, eh, Spain, Spanish àwọn èdè yi ni mo fẹ́ràn láti kọ́.

Ẹ̀lẹ́gbẹ̀ iṣẹ́ ṣíṣe. Mo máa n bá wọn ní ẹ̀legbẹ̀ iṣẹ́ ṣíṣe nípa bíbara wa sọ̀rọ̀ foro jomitoro oro, bíbèrè ìbéèrè lọ́wọ́ ara wa àti dídá wọn lóhùn náà tí àwọn nàa bá nílò ìrànlọ́wọ́ lórí ohunkóhun tí wọ́n bá ń ṣe kóle je kiṣẹ́ dùn.

Tí kì í sùn dáadáa, ohun tí màá sọ fún ni pé ó nílò, ara wá nílò rẹ̀ gan kò sí èèyàn se fẹ́ ṣe tí oò ní sùn, tóo bá tí lè sùn, bóyá o ní àìsàn lára ni. Mo dẹ̀ gbọdọ gbìyànjú láti má jẹ́kí oorun mi kò bọ́sí àsìkò tí o dáa.

Mo máa ń gẹrun lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n máa ń bá mi gẹrun, àwọn gẹrígẹrí tí wọ́n á bá mi gẹ̀ ẹ́ sí style tí mo bá fẹ́ gẹ̀. Oríṣiríṣi style ni mo dẹ̀ máa ń gẹ̀ sí irun mi.